Data tó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. À, data mi ò kí ń pọ̀ mọ́ o. Lẹ́nu ọjọ́ mẹ́ta'i mo rí pé data mi ò kí ń pọ̀ mọ́. Léniélé ni bá yii mo ra data tó igbà márùn-ún. Àkọ́kọ́ mo ra data ẹgbẹ̀rún náírà kí n tó mọ ǹkan tó ń ṣẹlẹ̀ ní bíi wákàtí mẹ́rin data mi ti tán. Mo wá padà tún lọ rà mí, mo tún ra ẹgbẹ̀rún náírà mìíràn. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, wákàtí méjì ló máa lò. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, mo tun ti lọ rà mí. Ní èníelénii mo ti ra data tó igbà mẹ́rin ní ọ̀kọ̀ọ̀kan rẹ̀ dẹ̀ jẹ́ ẹgbẹ̀rún náírà. Data mi ò kí ń pọ̀ mọ́ o. Mii tíe mọ ǹkan tí màá ṣe mọ́ torí ó ti tọ́jú sú mi. Gbogbo ǹkan ló fi sú mi báyìí. Gbogbo iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe, mo nílò data. Tí n bá fẹ́ dé, tí n bá fẹ́ ṣe ǹkankan, mo nílò data. Tí n bá fẹ́ ṣe ǹkan lórí, ẹ́ lórí fóònù mi, mo nílò data. Tí n bá fẹ́ kàwé, mo nílò data. Tí n bá fẹ́ mọ ǹkan tó ń ṣẹlẹ̀ lágb-- ní gbogbo àgbáláyé, mo nílò data. Ìròyìn mo nílò data. So data mi ò f-- kò pọ̀ mọ́, kò pọ̀ mọ́ rárá, kò pọ̀ mọ́, kò pọ̀ mọ́, kò dẹ̀ kí ń pọ̀. Tí n bá ra ẹgbẹ̀rún naírà data báyìí, ká tó ṣẹ́jú pẹ́rẹ́, ó ti tán. Gbogbo ǹkan la dẹ̀ nílò data fún báyìí. Gbogbo ǹkan là ń lo data fún. Gbogbo ǹkan là ń lo data fún. Tí a bá ṣe fẹ́ ṣe iṣẹ́ ọwọ́, àá wá, àá fi data wò bá a ṣèṣe ló-ló-ló lórí ayélujára. Tí a bá fẹ́ ṣe ǹkan kan, àá wo bí èèyàn ṣe ṣé, àá fi wò lórí ibi ayélujára ká lè mọ báwa náà á ṣeṣé. Data mi ò kí ń pọ̀ mọ́ o. Kò kí ń pọ̀, lọ́sọ̀ọ̀sẹ̀ kò kí ń pọ̀, kò kí ń pọ̀. Tí n bá fẹ́ lo data lọ́sẹ̀ báyìí, tí n bá fẹ́ lo data lọ́sẹ̀ báyìí, n ó máa lo ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún náírà. Ọ̀pọ̀lọpọ̀ owó dọ́, ọ̀pọ̀lọpọ̀ owó nìyẹn. Data mi ò kí ń pọ̀ mọ́ o. Ká yá wá ǹkan ṣe síi ni o. Data mi ò kí ń pọ̀ mọ́ o. Ká yá tètè wá ǹkan ṣe sọ̀rọ̀ tó wàá ń lẹ̀ yìí o. Ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí, lọ́-- ọ̀sọ̀ọ̀sẹ̀ a ń, a wá kà ní ojúmọ́. Mélòó ni data tó ń lò lójúmọ́? Ṣé ẹgbẹ̀rún mélòó lò ń lò lójúmọ́? Ṣé ẹgbẹ̀rún mẹ́rin ni àbí ẹgbẹ̀rún márùn-ún? Tí a bá ti wá kà yẹn tán, à wa ní okay o. Data mélòó làwa máa ń lò ní ọ̀sẹ̀. Ìyen á wá jẹ́ ìṣírò ọjọ́ kan, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ káàrún, ọjọ́ kẹfà, tá fi pé ọ̀sẹ̀ kan. Nígbà tí a bá wá kà á tán, à wa rí pé m-- data márùn-ún, ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ kíni, data ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ kejì, data ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ kẹta, data ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ kẹrin, data ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ káàrún, data ẹgbẹ̀rún márùn-ún lọ́jọ́ kẹfà, data ẹgbẹ̀rún márùn-ún ní ọjọ́ keje. Tí a bá wá ṣìró rẹ̀, áa rí pé owó ti tán. Owó ti tán, data ń gbé owó lọ. Ó ń gbé ǹkan lọ tí gbogbo èèyàn mọ̀ lọ́wọ́ tí a wá yìí. Data ń gbé owó lọ o. Data mi ò tiẹ̀ kí n pé lọ́sẹ̀ mọ́ torí ìn lówó tí màá fi ra data. Tí n bá ra data ọjọ́ kan báyìí, yóò tán lọ́jọ́ kan. A mọ̀ nkán tí àá ṣe mọ́ o. A mọ̀ kán tí à á ṣe mọ́. Kan bá wa bẹ Ọlọ́run ni. Kọ́ Ọlọ́run bá wa fọwọ́ kan àwọn tó ń bá wa, tó ń fún wa ní data yìí. Kan bá wa, kán lè fún wa ní data tí a lè máa lò tó lè máa pé wa torí a o mọ̀ nkán tí àá ṣe mọ́. Data mi ò tẹ̀ kí n pé mọ́. Lọ́sẹ̀ kò kí n pẹ́, lóòjọ́ kò kí n pẹ́, lóṣù kan kò kí n pẹ́, lọ́dún kan kò kí n pẹ́. A mọ̀ kán tí à á ṣe mọ́. A mọ̀ o. Aà mọ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí bá yii, data mi tún tin ṣo pe ọ̀un ti fẹ́ tán. Ẹ́hn àbí kílàáwá ṣe sọ̀rọ̀ tó wàá ń lẹ̀ yìí bá yii? Ẹ́hn kílàáwá ṣe sọ̀rọ̀ tó wàá ń lẹ̀? Tí a bá tún sọ fún àwọn ìjọba kan bá wa dá sọ̀rọ̀ tó wàá ń lẹ̀ bá yii, wọ́n ò ní dá wa lóùn Data ò pé mọ́. Kílawá fẹ́ ṣe? Àwọn ènìyàn kíla fẹ́ ṣe? Ẹ́hn? Data ni báyìí, o ti gbe wá, ó ti gbe wá fún mi. Ó ní, ó ní, ó ní data rẹ ti fẹ́ tán. Ó ní yáa tètè wá san owó ìmí kò fi ra data mìíràn. Hmm? Sé ó wá bójú mu báyìí? Kò bójú mu. Kò bojú mú. Ẹ jòó e bá wa bẹ àwọn ènìyàn wòn yìí o. Kọ́n wá ṣe wá dáadáa. Ká lè móo rí data lò. Data mi, bí ẹ ṣe bèrè lọ́wọ́ mi ń'sin Ẹ̀ ní báta, ẹni data mi, ẹni data t'oun máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀, e ni se ó pọ̀ tó. Kò pọ̀ o. Mo ń sọ báyìí o. Kò pọ̀ o. Kò pọ̀ rárárárá, kò pọ̀. Kẹ́yà bá wá sọ fún ìjọba kán bá wá ṣe ǹkan ṣi. Ẹseun, ó dààbò.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Kí n má parọ́, kí n má jalè, èmi máa ń bá èèyàn pín oúnjẹ o. Ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Èèyàn tí mo bá fẹ́ràn, mo máa ń fún lóúnjẹ mi tí bá rí pé ó mi lè jẹ tán tàbí tí bá wò wípé: "à, jẹ́ kí n fún lágbájá jẹ ní ara oúnjẹ mi", mo máa ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tó jẹ́ wípé tí oúnjẹ yẹn ò bá ti tó mi o, èmi ò kí ń bá wọn, èmi ò kí ń bá èèyàn pín oúnjẹ, mi ò kí ń bá èèyàn pín oúnjẹ tí n bá rí pé oúnjẹ kò tó mi. Ṣùgbọ́n tí oúnjẹ mi bá pọ̀ àti bá èèyàn pín kò ní dì ìṣòro. Àwọn ọ̀mi tún máa ń bá mi, wọ́n bá, mo máa bá wọn pín oúnjẹ tí wọ́n ná, tí ebí bá ń pa mí torí gbogbo ìgbà lèbí ń pa mí. Tí ebí bá ti ń pa mí, mo máa lọ bá èèyàn pín oúnjẹ. Oúnjẹ tèmi náà tí n bá rí pé ó pọ̀ tí mo lè jẹ́, tí mi lè jẹ tán, mo máa bá èèyàn pín. Bẹ́ẹ̀ ṣe bèrè lọ́wọ́ mi náà ló jẹ́ kí n ṣàlàyé fún yín, mi kí n parọ́. Mo máa bá èèyàn pín oúnjẹ, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Kì í ṣe gbogbo ìgbà kọ́ ni mò ń bá èèyàn pín oúnjẹ o. Ìgbà mìíràn wà tó jẹ́ pé màá dá nìkan ju oúnjẹ mi tí ò bá ti tó mi, tí ò bá ti ní yó mi. Torí Yorùbá bọ̀, wọ́n ní ojú la ti ń fi mọ oúnjẹ tí yóò yó inú. Ẹ̀hẹn, tí n bá ti wòó báyẹn tí n bá rí pé oúnjẹ yìí ò lè tó mi o, mi ò kí ń bá èèyàn fi pín oúnjẹ o. Mi ò bá èèyàn pín. Ṣùgbọ́n tó bá ti lè ju oúnjẹ tó pọ̀ tí mò lè jẹ, tó máa yó mi, tó máa ṣiṣẹ́ kù, ẹ̀hẹn, iyẹn mo lè bá èèyàn pín. Mo lè pe ọ̀rẹ́ mi pé, "ọ̀rẹ́ mi o, wá jẹ lára oúnjẹ mi. Sé o ti jẹun, àbí o ti ì jẹun?" Tó bá lòún, ó ti ì jẹun, ó yá máa bọ̀, wa bá mi jẹ lára oúnjẹ mi. So, bẹ́ẹ̀ ṣe bèrè lọ́wọ́ mi báyìí pé, "Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ?" À, ìgbà mo mí í ṣe ní gbogbo ìgbà o. Mo máa ń fẹ́ràn pín oúnjẹ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ẹ̀seun o, ó dàbọ̀.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo máa ń jẹ ẹran gan. Bí nǹkan tí mo sọ tẹ́lẹ̀ ní àwọn, ẹ́, ọ̀rọ̀ tí mo ti sọ, tí mo ti s-- tí mo ti, ẹ́, fi ránṣẹ́. Mo máa ń jẹ ẹran gan. Ẹran tí mo dẹ̀ láìkì, tí mo ní, tí mo fẹ́ràn jù, òun ni ẹran, ẹran màálù àti ẹran, ẹran èdìẹ̀. Nígbà tí mo wà ní kékeré, tí bàbá mi máa ń gbé mi lọ oko, a máa lọ pa ẹran, àwọn ẹran, ẹran rẹ̀, àwọn ẹran ọ̀gbẹ́, bí òkúrú, bí ọ̀yà, bí kùrukùru, òkété. À, òkété ni mo tẹ̀ ràn ti jù dáadáa. Torí nígbà yẹn, a máa l-- tí a bá ti lọ oko, tí dá, ẹ, bàbá mi bá ti gbé mi lọ oko, a máa lọ máa wá ihò ọ̀kẹ́rẹ́. Torí gbogbo, torí gbogbo àwọn àbúrò mi àti èmi àti ẹ̀gbọ́n mi, gbogbo wa pátápátá la fẹ́ràn àti máa jẹ ẹran, ẹran oko àti ẹran ọ̀gbẹ́. Ìgbà táa bá ti wá lóko báyẹn, táa bá ti ṣiṣẹ́ tán, táa bá ti parí ohun kan táa wá, táa ń ṣe lóko, àwa lọ máa wá ihò òkété. Ọ̀, ẹ̀gbọ́n mi kan wà nígbà yẹn tí à ń pe orúkọ rẹ̀ ni Adájọkú. Ó máa ń fi, kí ọwọ́ sínú ihò, ihò òkété ni. Tódé máa fa òkété yẹn jáde. Ó máa fà á jáde láti inú ihò tó wà. Tí ó bá ti fà á, táa bá ti wú u lọ sínú àwọn igbó táa pa gbogbo àwọn ẹran tó jẹ kí a pa, ìgbà mìíràn a lè po òkété mẹ́ta, ìgbà mìíràn a lè po òkété mẹ́rin, ìgbà mìíràn a lè po ejò. Mi sì máa ń sọ̀rọ̀ ẹjò yẹn jẹ kí sì máa sọ̀rọ̀ lè lọ. Táa bá ti wá pa àwọn òkété wọ̀nyẹn, táa bá ti pa wọ́n tán, àwa kó wọn wá sínú, sínú abà wa. Táa bá ti dé inú abà báyẹn, àwa gé o, à wa gé orí wọn, à lá inú wọn, à wa kó gbogbo àwọn, àwọn ìfun, ọ̀ ẹdọ̀, òróro àti gbogbo nǹkan tó máa wà nínú ẹran, à wa kó wọn jáde. Bá ti kó wọn jáde tán, à wa fi ata, ata, ata sí, à á fi, ẹ́, ẹ́, à, à á fi ata sí i, à á fi epo kékeré, à á fi ta ojú rẹ̀. Táa bá ti fi epo kékeré sí i, à wa ṣe iná. Iná igi la máa ń dá lóko. Iná igí la máa ń dá. Táa bá ti, táa bá ti dá iná yẹn, à wa gbé àwọn, ẹ́, ewé kéékèèké, à wa tẹ́ sórí iná yẹn, à wa gbé àwọn ẹran wọ̀nyẹn, à wa ta àyà wọn táa ti ṣí sílẹ̀, à wa ta àyà wọn tí iná kó lè jinná. Tí òkété yẹn bá, táa bá ti sun tán, táa bá ti wá jinná táa ti ṣe gbogbo ẹ̀yin, à wa, à yà, à gbogbo àwọn, ẹ́, àwọn ìdẹ̀tí tó wà lára ẹ̀, gbogbo àwọn èédú tó wà lára ẹ̀, a máa ha wọ́n kí èèyàn lè ṣe jẹ. Táa bá ti ṣe tán, à wa pìn in, à wa jẹ ẹ. À, òkété máa ń dùn o. Táa bá ti wá ṣe tán, à wa máa bọ̀ nílé. Ó tún ní ọjọ́ kan tí èmi àti ẹ̀gbọ́n mi lọ sóko torí a fẹ́ran, bí nǹkan tí mo sọ tẹ́lẹ̀, a fẹ́ran, a fẹ́ran ẹran gan. À, a máa ń jẹ ẹran gan lóko. A máa ń jẹ ẹran gan. Ní ọjọ́ yìí, èmi àti ẹ̀gbọ́n mi a lọ sóko, a lọ kọ oko. Ibi táa ti ń kọ oko la wá rí ihò yẹn. Ihò yẹn tóbi. Ihò yẹn tóbi gan. Ẹ̀gbọ́n mi ṣe lọ wo ihò yẹn ni. "À," ó ní, "ẹran kan wà níbí o." Ó ní ṣùgbọ́n òun mò ǹkan tó wà nínú. So bá ṣe bẹ̀rẹ̀ sí ní, bá ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wa ni. À wa, à wa lọ wá òkúta tó tóbi a fi dí inú ihò yẹn. A lọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wa. Ìgbà táa ṣe ṣiṣẹ́ tán, à wa padà lọ síbẹ̀. Ìgbà táa dé bẹ̀, ẹ̀gbọ́n mi yẹn wá kí ọwọ́ sínú ihò. Bí ó ṣe kí ọwọ́ síbé ló tètè fa wẹ̀ jáde. Ó ní, "À!" Òun rò pé òkété ló wà nínú isà hò iyẹn, ṣùgbọ́n ǹkan tí òun ń wò nínú isá yẹn kì n ṣe òkété o. Wàá ni pé, "À! Kí ló lè jẹ́ bá yẹn?" Ó ní bí òun ṣe fọwọ́ kàn ó, ó ní ara ẹran tó wà níbẹ̀, ara ẹ̀ ń dán. Ó ń dán, ó ń yọ̀ mọ́ òòrùn lọ́wọ́. À wa ní pé, "O, bá ka lọ wá èèyàn tó lè bá wa pa ẹran yẹn." A bá ṣe lọ wá yàn niyẹn. A bá ṣe pé ọdẹ kan ni. Ọdẹ yẹn wá wá. Ọdẹ yẹn wá sí ibi tí a ti ń ṣí, tí a ti ń kọ oko. Wa gbé ìbọn. À wa ní pé kó bá wo inú isà yẹn pé nǹkan kan wà níbẹ̀. Ìgbà tó máa wo inú isà yẹn, wàá rí pé ejò ló wà níbẹ̀. Wà á gbé ìbọn, wà á yín ìbọn sí i. Ó yín ìbọn sí ejò yẹn nígbà méjì. Ejò yẹn wá kú. À wa, à wa yọ, à wa yọ ejò yẹn jáde. À, ejò yẹn tóbi. Ìgbà táa wa la inú ẹ, à wa rí àwọn ẹyin nínú ẹ. Ẹyin ejò, wọ́n wà nínú ẹ. À wa la, à wa yan, à wa ṣe bí ó ṣe rẹ ká ṣe ṣe. À wa gé, à wa gé síbi bi á ṣe lè tú, bá ṣe lè sè é. Ìgbà táa wa gé tán, awá kó sínú ìkòkò. À wa sè é. Ìgbà táa a sè tán, à wa jẹ ẹ. À, ẹran ejò.